Akókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Akókò àárọ̀ sí ọwọ́ ọ̀sán ni mo fẹ́ràn jù. Akókò tí mo lè yára ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe kíákíá. Àárọ̀ wúró lọ́jọ́. Akókò yìí ni ara mi sì máa ń yá sí iṣẹ́ tí mo ti máa ń fẹ́ràn àti ṣe ǹkan tí mo fẹ́ ṣe ní ọ̀wurọ̀. To ti ń di ọwọ́ ìrọ̀lẹ́, ọwọ́ ọ̀sán sí ìrọ̀lẹ́. A ti máa ń fẹ́ rẹmi. Iyen ma tí ní ìrẹ̀wẹ̀sì ọkàn, mi ò ní fẹ́ ṣe ǹkan kan mọ́ ní àkókò báyìí. Akókò àárọ̀ ni nínú ọjọ́ oun ni mo fẹ́ràn jù.

Sọ fún wa nípa òwe tí o máa ń pa. Òwe témi máa ń pa ni "Òwúrọ̀ lọ́jọ́. Ẹni tí óó bá ṣiṣẹ́, kó yára mọ́ṣẹ́ rẹ̀." Bẹ́ẹ̀ ni, òwe mìíràn tí mo máa ń pa ní pé bí yò kọ, à, bí bàbá rẹ ò lówó rọ́, bí àbúrò rẹ ṣí ilé kan, à, o tọ̀tọ̀ ni mo sọ fún ọ. Bẹ́ẹ̀ni, wọ́n ní olè ò dára ká mọ́ jalè.

Báwo ni ọjọ́ rẹ ṣe máa ń parí? Lẹ́yìn ìgbà ti mo ba jí láarò tí mo ṣiṣẹ́ láti àárọ̀ títi dọwọ́ ọ̀sán, mo lè gba break díẹ̀. Lẹ́yìn ìgbà náà to ba tin di ọwọ́ ìrọ̀lẹ́ sálẹ́, màá ti ṣíwọ́ iṣẹ́. Ti m ba jẹun lataarọ ma rọra dáná oúnjẹ to yẹ ki n jẹ maa jẹun. Lẹ́ìn náà, màá sinmi, mo lè bá àwọn ọ̀rẹ́ mi chat, káà sọ̀rọ̀ lórí fóònù kín tó ní mo fẹ́ fẹ́gbẹ́ lẹ́lẹ́ kí n sun. Mo tún lè wo fíìmù náà àbí kí n wo comedy, mo lè mo wo skit náà lórí TikTok, Instagram àbí Facebook.

Sọ fún wa nípa oúnjẹ àkókò ìkórè nígbà tí ó ń dé, ẹ nígbà tí oúnjẹ ìkórè máa ń dé. A! Ó dá lé lórí àkókò tí wọ́n bá fẹ́ ṣe ìkórè wa, àmọ́ èmi rò pé àkókò tí nǹkan oko bá pọ̀ sí ni wọ́n máa ń ṣe àjọ̀dún àti oúnjẹ ìkórè. Irú akoko bi bóyá bí ahh, oṣù kẹta oṣù kẹrin lémi ro bóyá wọn ṣe àkókò ìkórè àwọn oúnjẹ tí wọ́n sì máa ń sè, ó pọ̀. Àwọn nǹkan yẹn tí wọ́n máa ń kó wá fún ìkórè náà ó pọ̀.

Ṣé o máa ń ṣe ìpè fídíò, ni iyẹn tá ń pè ní fídíò call. Èmi máa ń ṣe ìpè fídíò lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn atí mo ṣe ìpè fídíò dáadáa tí a máa ń ṣe fídíò call. Mo fẹ́ràn atí mo rí boya àwọn ọ̀rẹ́ mi àbí ẹbí mi àbí àwọn egbon àti àbúrò mi ni mò ń bá sọ̀rọ̀. Mo fẹ́ ri ojú wọn boya o tí pe tá tí rira wa. A ṣe ìpè fídíò, a kíra wa, bẹ́ẹ̀ ni.

Sọ fún wa nípa afárá, ọ̀nà tàbí ilé tí gbogbo ènìyàn mọ̀ níbí. A, ìrí ọ̀nà àti ilé tí gbogbo ènìyàn mọ̀ tí èmi náà sì le dárúkọ ni, irú ọ̀nà a ń pè ní ìsàlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni, ó sún mọ́ ibi tí èmi ń gbé ni ìlú Ọ̀ṣun ibi. Bẹ́ẹ̀, ọ̀nà tí àwọn ènìyàn mọ̀ lọ́pọ̀lọpọ̀ ni. Tí wọ́n bá ti pe fún ọ̀kọ̀ dábí fún àwọn ọlọ́kọ̀ pé mo ń lọ ìsàlẹ̀ Ọ̀ṣun, wọ́n sì mọ̀ pé ibẹ̀ ni. Tí mo gbé ọ̀nà tí ó lọ sí ibẹ̀ bẹ́ẹ̀.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? A èmi lè máa lò tó wákàtí kan, a wákàtí kan báwo? Lè máa lò tó wákàtí mẹ́jọ sí mẹ́wàá ní ojoojúmọ́ fún iṣẹ́. Bẹ́ẹ̀ ni, ó yẹ kí èmi ṣe iṣẹ́ káraká pẹ̀lú wákàtí tó pọ̀. Mo máa ń ṣe iṣẹ́ bí i wákàtí mẹ́jọ sí mẹ́wàá ní ojoojúmọ́ ní ìgbà mìíràn, mo máa ń ṣe ju wákàtí méjìlá gan-an, bi iṣẹ́ bá ṣe ká mi lára sí ni.

Báwo ni iye owó ṣe yí padà láti ìgbà tí o ti ń ra ohun fún ara rẹ? Láti ìgbà tí mo ti ń ra nǹkan fún ara mi, àbí ká sọ pé latigbà tí mo ti ń pa owó tí mo ti ń ṣiṣẹ́, láti pa owó fún ara mi, iye bí mo ti ń ná owó tí yí padà. Tẹ́lẹ̀ ni ẹ mọ́ ná owó lọ́wọ́ sì dùn ná. Àmọ́ ni ìsìn yìí iri tí mo ríi pipin owó ó dùn àti ríi, mo tí fi iye sí bí mo ṣe ń náwó mi mo má ń tọ́jú owó jù bí mo ti ń ná owó lọ nínàkúnáà tẹ́lẹ̀.

Sàlàyé bí ẹnìkan ṣe ń kọ́ iṣẹ́ ọwọ́ lọ́dọ̀ ọ̀gá. A nígbà tí èmi fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ tèmi o, ọ̀gá tèmi ìgbà yẹn wọ́n ò tí ì ní shop wọn lọ fi mí sọ́dọ̀ ọ̀rẹ́ wọn, àmọ́ wọn mọmi n wa rí mi níbẹ̀ ní ẹ̀kan kan. Ìgbà tó yá, mo to mọ, mo mọ ọ̀gá mi, mo mọ ọ̀rẹ́ ọ̀gá, mo mọ àwọn ọ̀rẹ́ ọ̀gá mi, mo tún mọ àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá mi, mo tún mọ àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá mi. Bẹ́ẹ̀ni gbogbo àwọn èyí mo mọ àwọn tan mo ń kọ́ mi n iṣẹ́, wọn kọ́ mi ni ọ́pọ̀lọpọ̀. Kò ṣe éyí tí mo kọ́ iṣẹ́ lọ́dọ̀ wọn tí mi ò mọ nǹkan eyọkàn àbí méjì tati ọ̀dọ̀ àwọn ẹni yẹn. Ohun tó ṣe koko ni pé kí eeyan tí fojú sí iṣẹ́ tí eeyań kọ.

Báwo ni o ṣe ma pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Èmi o pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tin bá lowo lọ́wọ́, mo lè fún àwọn ọ̀rẹ́ mi ọpọ̀ ìgbà tí mo bá fún wọn jù ni ìgbà àjọyọ̀ ọjọ́ ìbí wọn, mo máa ń fún wọn ní owó dáadáa. Bẹ́ẹ̀ ni, mo máa ń fún wọn ní owó. Àmọ́ to bá jẹ pa a jọ jáde, a lọ ṣe ìdárayá àbí a lọ fún àríyá ní ilé ìgbafẹ́, a lè máa pín owó náà. Ikan nínú wa toba lowo lowo o le sanwó gbogbo nkan ti a ba jẹ àbí ti a ba mu níbẹ̀. Bẹ́ẹ̀ ni ó ṣe máa ń rí.

Lérò rẹ, báwo ni ṣíṣe iṣẹ́ ní ilé ṣe rí? Bi ì bá fẹ́ ṣé iṣẹ́ ní ilé, kaluku nígbà tí mo wá ilé kaluku ni ó níṣẹ́ ti ń ṣe lára ọjọ́ kùtù báyìí. A ti ní ẹni tí ó gbudọ̀ gbálẹ̀. A lẹ́ni tí óó fọbọ́, a lẹ́ni tí óó dáná. Kaluku lo mọ iṣẹ́ rẹ ṣe torí a pọ̀ ńnú ilé, a tó mẹ́fà. Àti ẹni tí o ń fọ àwọn adìẹ lóúnjẹ, àti ẹni tí o ń gba iwájú tà, àti ẹni tí o ń fọ àwọn aṣọ náà. Bẹ́ẹ̀ni, àwọn oníwà tó pé ó ní ara ti ṣe. Tí mo bá nílò kí ẹkan fọrọ́ kún mi láti jọ ṣé iṣẹ́ yẹn, màá fọ̀wọ́n sí àwọn àbúrò mi àbí ẹgbọ́n mi pé ẹ wá fọ̀wọ́, kí ẹ wá rán mi lọ́wọ́. Bẹ́ẹ̀ni.

Sọ fún wa nípa ọ̀nà tí o mọ̀ jù. Mo sọ pé nígbà tí mo kọ́ko ṣẹ́ kó dé ìlú Ọ̀ṣun tí mò ń gbé, mo sọ pé ibi tí mo mọ̀ jù ni òkè Baálẹ̀. Mo mọ ọ̀nà bẹ dáadáa torí mo gbá ibe kọ́já fún o fẹ́ẹ̀ tó odídi ọdún kan tí mò ń gbá ibẹ̀. Mo mọ ọ̀nà ibẹ̀ ọ̀nà òkè Baálẹ̀, gbogbo ọ̀nà sááṣá yẹn mo mọ ibẹ̀. Ibi tí mo mọ̀ jù dáadáa niyen ni ọ̀nà àfí ibi tí mò ń gbé n tẹ́lẹ̀, mo ti dàgbà ní ìlú Kwárà. Mo mọ ọ̀nà, ọ̀nà ọfà dáadáa, mo mọ ọ̀nà ibe yen náà dáadáa.

Sọ fún wa bí o ṣe ń ra ohun tí ò ń wọ àbí ohun tó wọ̀n. Ti n ba ni nǹkan ti mo fe raa maa ti koko ri ni orí íńtánẹ́ẹ̀tì ẹ̀, mo lè mọ̀ ara orí íńtánẹ́ẹ̀tì kí n lọ sí àwọn ṣọ́ọ̀bù tí wọ́n mọ̀ pé ó ti lè mọ̀ táa. Màá lọ síbẹ̀, màá lọ, ò, màá lọ bèrè rẹ̀ tí màá rí pé ohun rẹ̀ wà ní káká mi, mo lè rà bẹ́ẹ̀. Màá bèrè lọ́wọ́ àwọn tí wọ́n ní bùtíìkì àbí àwọn ṣọ́ọ̀bù yẹn kí n tó ní, àá, bí a mo ní òwúrọ̀ lọ́wọ́ kí n tó lè rà.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Àh, lọ́pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ń bèèrè ọ̀nà. Torí mo ti ṣìná rí. Ọjọ́ tí mo ní mo ń lọ sí ìlú Íwó tí ọkọ gbé mi lọ sí ọ̀nà Íwó Road ní Ìbàdàn. Ìlú Íwó mo ń lọ ko se Íwó Road ní Ìbàdàn. Àti ìgbà yen mo ti kẹ́kọ̀ọ́ pé gbogbo ibi ti báa ń lọ. In mo béèrè ọ̀nà ni emeẹ́wá lọ́wọ́ àwọn ènìyàn má sì lọ lọ́nà nipe. Ẹ jọ o ṣé ọ̀nà báyìí mo lọ ṣé mo ti dé be se mi ti ṣìná ò.

Kí ni o máa ń ṣe bí iná kò bá sí fún ọ̀sẹ̀ kan? Haaa, bi o ba si ina fún ọsẹ kan aimoye igbati mo ti ni iru ìrírí báyìí ni ibi ti mo n gbe ri ti ina to burú ja yi, ti ina ko de rara. Iye tí iná ò bá sí fún ọ̀sẹ̀ kan ni, àrá nǹkan tí mo máa ń ṣe ni wípé, ha boya mo ní alábàágbé tó ní gẹnẹrétọ̀ tó mọ́ tán, a lè lọ síbẹ̀ kí n lọ charge nǹkan tí mo bá nílò, tàbí ó ní ilé epo kan tó súmọ́ ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa, ibi náà a tun lè lọ ká túń ṣe, a lè rìn lọ́bẹ̀, bá fẹ́ ṣeré lọ́bẹ̀ ká kọ tún lọ charge ká dúró síbẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ ni nǹkan tí mo máa ṣe re fún bí ọ̀sẹ̀ kan tí ò bá sí iná.

Sọ fún wa bí a ṣe ń tọ́jú ìyá tió ṣẹ̀ṣẹ̀ bímọ. Bi a ba ní ìyá tó ń ṣẹ̀ṣẹ̀ bímọ, èmi mọ̀ pé boya ní ẹbí, boya iya ọkọ wọn mọ wa n bẹ wa tọ́jú obìnrin to ba ṣẹṣẹ bimọ ni ile ọkọ rẹ. Bẹ́ẹ̀ ni, ohun tí wọ́n sì máa ń fún ni, wọ́n le máa ń fún ni àwọn òkèlè gbígbóná, àwọn míìkì, àwọn ògì, àwọn ẹ̀kọ ni wọ́n máa ń fún kí wọ́n báa fi le ní òkun daada, kán kó tó lè mu jẹ, àwọn oúnjẹ imí ti wọn jẹ kí wọ́n tó, kí wọ́n tó bímọ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni, ọjọ́ mélòó sì ni wọ́n máa ń lò fún ìsinmi? Àwọn mìíràn máa ń lo ọjọ́ tí wọ́n pè ní boya forty days sì ni wọ́n máa ń lò nílé kí wọ́n tó lè jáde. Bẹ́ẹ̀ni nkan temi mo leleyi.

Sọ fún wa nípa gbígbẹ́ igi. Ẹ̀, nípa bí a ṣe ń gbẹ́ igi, àm, mi ò tí rí rí, àmọ́ mo ti, mo ti mọ àwọn tó máa ń gbẹ́ igi, oríṣiríṣi ọ̀nà ni wọ́n fi lè gbẹ́ igi àbí tí wọ́n bá fẹ́ gé igi lulẹ̀. Ẹ̀, bí i àwọn mí lè lo àdá, àwọ́n si lè lo maṣíìnì tí wọ́n máa ń fi gé igi tí ó mọ́ dúró láti gbó tí ó mọ́ pa wò. Bẹ́ẹ̀ ni, ohun tí wọ́n fi ń bẹ, o-ọ́n ni àwọn tó máa ń ṣe ni, àwọn tó máa ń gbẹ́ igi gbígbẹ́ náà làwọn tó mọ̀, tí wọ́n máa ń gbẹ́ irú igi báyìí. Ìgbà mélòó ló ti máa ń gbà? Ni, àì, kòi gbà àkoko púpọ̀, boyà bí, o lè gba bí i wákàtí, kò lè gba tó wákàtí kan tí a bá rí pé igi tí a fẹ́ gbẹ́ ò pọ̀ púpọ̀.

So fún wa nípa ìbí bibẹ ti o ti kọjá ẹ kó pé kò sí ibi tí ó tutù náà. Lọ́wọ́lọ́wọ́ báyìí, òjò ti dá, kò tíì mọ́ rọ leralera bí tẹ́lẹ̀. Gbogbo ọ̀nà tó máa ń gba ibi bíbẹ náà ni kò sí ibi tí ó tutù. Gbogbo ọ̀nà, ìyẹn ọ̀nà yẹn, iléṣa, ọ̀nà Ọ̀ṣun, ẹ níbi tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí, ibi bíbẹ náà ni kò sí ibi tí ó tutù báyìí.

Àlàyé bí a ṣe ń gbé oúnjẹ kalẹ̀ fún àlejò. A á kanipe fún àwọn àlejò. Bí a ṣe ń gbé oúnjẹ kalẹ̀, ó pé ọ̀nà oríṣìíríṣìí o. Àmọ́ náà, emi mọ̀ pé tọ̀wọ̀tọ̀wọ̀ ni a fi ń fún àlejò ní oúnjẹ. Kanipé a fẹ́ fún wọn lóúnjẹ bí à lé ní ki wọn ló dinning table. Boya wọn fẹ́ lo dinning table yẹn pé ilé-ìjókòó parlour ni wọ́n fẹ́ jókòó sí. A lè gbé table síwájú wọn. A bá wọn gbe omi si, bo jẹ́ oúnjẹ òkèlè ni wọ́n fẹ́ jẹ. A bu omi isanwọ́, a bu omi mimú fún wọn, a gbe ọbẹ̀ àti oúnjẹ tí a fẹ́ jẹ kalẹ̀ síbẹ̀. A á sì fún wọn láyè láti jẹ oúnjẹ, a o ni dúró sẹ́gbẹ̀ẹ́ wọn ká ba, àbí ka mọ́ ka òkèlè tá ń bu sẹ́nu.

Báwo ni o ṣe maa n ba àwọn ẹlẹgbẹ iṣẹ́ ṣiṣẹ? Eh, àwọn ẹlẹgbẹ iṣẹ́ talo n ṣiṣẹ papọ̀. Ewa, tọwọtọwọ ni emi ṣi maa n ba wọn ṣiṣẹ. Mo ni wọn fẹ́ràn ti ko si pe ki n di ọrẹ wọn, àmọ emi fẹ́ràn àlàáfíà nibi iṣẹ́ wa. Tabala fẹ ṣe iṣẹ́ papọ̀ tí iṣẹ́ ṣi dá wa papọ̀. Dandan ni ki gbogbo wá ka jọ fí ọwọ ko ọwọ ka ṣiṣẹ náà ká máà ṣe ọlẹ. A fẹ kí gbogbo wa ka jọ lo agbára wa àti ọkan kan kafi parí adéga jù ọ. Se ka ríi pé iṣẹ́ yìí o jase rere, o jase olèré ti gbogbo wa fẹ ni ìdí iṣẹ́ yí. Bẹni èmi ṣe máa ń bá ẹlẹgbẹ mí ṣiṣẹ̀ papọ̀.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Há! Èmi ò lè lo cloud, torí àwọn tí wọ́n máa ń lo iPhone, èmi mo to maa sábà lo cloud fún nkan tí wọ́n bá fẹ́ fi pamọ́. Èmi lè lo, ah, nkan tí wọ́n ń pè ní drive iyẹn tó ń wà lórí Google. Fún Google, àwọn Google account, èeyan lè lo drive. So, gbogbo nkan tí mi o bá lè fi sórí storage fóònù mi, mo lè fi sí orí drive, mo lè fi pamọ́ sí orí rẹ̀. Àì bá mọ́ tí phone eeyan bá sọnù, a lè lọ wo orí Google account tí ẹ máa rántí rẹ̀, nkan tí ẹ bá, tí ẹ máa fi pamọ́ sórí rẹ̀ tó fi dé orí phone nọ́mbà gan, eeyan lè rí padà.

Sọ fún wa nípa ibi tí o yípadà ní agbègbè re. Níbi tí mo ń gbé tẹ́lẹ̀, níbi ọ̀nà òkè Bàale, ibi roundabout, ó fẹ́ ẹ̀ to ọdún tí mo kúrò níbẹ̀ tí mo ń padà tí lọ sílẹ̀, mo rí pé ibẹ̀ kò yípadà. Roundabout yen náà sì wà, bó se wà, ilé epo tó wà ní ọ̀nà ibe náà, bẹ́ẹ̀ na ló se wà. Bó ṣe ri tẹ́lẹ̀ náà ni ó sì sì yàtọ̀ si pé won kan tí dá títì yẹn dáadáa, wọn sì ti fi, onda wípé wọn ti fi street light síbẹ̀. Ìbẹ̀ lálẹ́ báyìí, gbogbo e maa n mọ́lẹ̀ lọ ní, ìbẹ̀ ò dúdú mọ́ bi tí tẹ́lẹ̀.

Sọ fún wa nípa ẹ̀fọ́ àti ìlera. Ẹ̀fọ́, oríṣiríṣi ẹ̀fọ́ ni o wa a ni ẹ̀fọ́ tẹtẹ, a ni ẹ̀fọ́ gbure, a ni ẹ̀fọ́ adayeba a ni ẹ̀fọ́ úgú. Oríṣìíríṣìí ẹ̀fọ́ ló wà, àwọn eeyan si pé ẹ̀fọ́ da fún ara ní ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ àwọn tón fẹ́ ràn ẹ̀fọ́ ní jíjẹ, wọ́n ní ẹ̀fọ́ da ní ara. Àmọ́ èmi ò fi tára tára gba ti gbogbo ẹ̀fọ́ tí n báa fe jẹ òkèlè ni. Yàtọ̀ ṣi kí àwọn òkèlè mi tí mo máa ń fi ẹ̀fọ́ jẹ, ẹ̀fọ́ da fún, ìlera. Boya ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àbí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì ni mo máa ń jẹ ẹ̀fọ́.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ní àṣálẹ́ tí ilẹ̀ bá ti ṣú kí n tó sùn, àkọ́kọ́ náà mo lè palẹ̀ mọ́ ibùdó iṣẹ́ tí mo ṣí láti àárọ̀, ibùdó ojúbọdọ̀ tí màá gbà á. Màá tẹ́ bẹ́ẹ̀dì mi, màá tún má lè bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tí wọ́n wá wá sí orí íńtánẹ́ẹ̀tì, ẹ́, ẹ̀rọ ayélujára, mo lè bá wọn sọ̀rọ̀. Ká jọ jíròrò, ká kíra wa. Ẹ̀, mo lè wo fíìmù díẹ̀ tó bá wù mí náà àbí kí n wo àwọn skit lórí íńtánẹ́ẹ̀tì. Lẹ́yìn náà, mo lè má tí gbà wòlé tí mo máa gbàdúrà kí n tó wá lọ sùn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? O ti sí díẹ̀ o, de ko ti ffẹ́ tó, ò ti fẹ́ tó oṣù márùn-ún sẹ́yìn báyìí tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ torí mi ò yi lọ ra oúnjẹ ní ilé oúnjẹ. Iru oúnjẹ ti n ba fẹ ra ma ti doja àwọn ohun elo àwọn oúnjẹ ti mo le ra lọ se nile fúnra mi idi niyi temi o ṣe lọ si ile oúnjẹ, àwọn ile oúnjẹ mii náà oúnjẹ wọn ma n wọn mo, mo fẹ́ràn láti dáná nílé ju kí n lọ ilé oúnjẹ lọ.

Bi ọrẹ kini, ọrẹ tootọ. Há! Ọ̀rẹ́ tóòótọ́ jẹ́ ẹnìkan tí, oyinbo mọ sọ pé "a friend in need is a friend indeed." Bẹ́ẹ̀ ni pé, ọ̀rẹ́ tí ó bá, ó bá wá fún ọ nígbà tí o bá wà ní, tó ṣá láìní, tó lè ràn ọ́ lọ́wọ́, òun gangan ni ọ̀rẹ́ tóòótọ́. Àwọn ọ̀rẹ́ mii wa tó jẹ pé, ọ̀rẹ́ ẹnu náà ń jẹ tó bá ti ju wípé boya ki wọń ràn ká ràn ọ́ lọ́wọ́, wọn a ṣáṣá yín. Bẹ́ẹ̀ ni, àwọn ọ̀rẹ́ tí ó wa tó jẹ́, wọ́n ní ìfẹ́ rẹ lọ́kànlọ́kàn, ko ṣe ìgbà tí ó bá rọrùn fún wọn nìkan ni. Ìgbà tí ó rọrùn fún wọn, wọ́n wà ń bẹ pẹ̀lú rẹ, wọ́n ń ràn ọ́ lọ́wọ́. Iru àwọn, temi n pè ni ọ̀rẹ́ tóòótọ́ le le leyi. Wọ́n sì àwọn ọ̀rẹ́ tó ń parọ́ fún ẹ. O ni àwọn ọrẹ to dani, to n ji ni lẹsẹ to n wa wàhálà. Àwọn ọ̀rẹ́ to máa ń wà, eh, ìlọsíwájú àti àlàáfíà ara wa ni.

Lérò rẹ kí ni a gbọdọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́ nínú àṣà? Ah, àṣà oríṣiríṣi àṣà káṣà ti kún dé lónìí táwọn àgbàlagbà gan an ṣe táwọn ọmọdé sì ń wò. Kò tie se pé boya won fi lé wọn lọ́wọ́. Ǹkan tí ẹṣin iwájú ni teyín máa ń wò sáré. Bẹ́ẹ̀ ni Yorùbá se sọ. Ǹkan táwọn àgbàlagbà ń ṣe níbi bai, àwọn kékeré náà ń kó tan wò. Ko da ki, nínú aṣa àwọn iwàkíwà kan wáa ti ń kan wa ti ko ye ka máa wu. Àwọn àgbàlagbà tán ń jalè, tán ń dọ́kọ, tán ń dáya, tán ń yan alẹ̀. Àwọn àgbàlagbà mìí wa tan ń pa irọ́, tán ń yíwé, tán ń ṣe oríṣiríṣi ìlù. Àwọn nǹkan yìí làwọn ọmọ kékeré ń wò. A sì mọ wípé ọ̀pọ̀lo àwọn ọmọ yóò mú ṣámúṣámu. Gbogbo nkán yìí ni wọ́n rí. Boya wọ́n bá dé àgbà náà, àwọn náà o fẹ́ máa ṣe òòrùn kan báyi, iru àwọn àṣà káṣà yẹn tí ó bá tọ́moluàbí mu. Kò yẹ kí a máa ṣe wọ́n rárá.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Èmi ní ìwà tó dára lọ́wọ́ ńlá alákọ̀kọ́ náà ó ní kí n ta ń pe ní table manners. Àwọn manners yìí ni àwọn ohun tó yẹ ká mọ tẹ́lẹ̀ tí a bá ń jẹun, tí yẹ ká má ṣe lọ́wọ́lọ́wọ́ tí a bá ń jẹun. Kí ó ṣe wípé kí n ṣe kẹ́kẹ́ mọ́wà bẹ́ẹ̀, kò yẹ kí mọ́ parọ́, kò yẹ kí mọ́ sọ̀rọ̀ nígbà tí mo máa ń jẹun nítorí ìyẹn fẹ́ kí ata gán sápá lórí. Bí a bá ń sọ̀rọ̀ tí mo ń jẹun, àwọn ẹlòmíràn lè mọ wípé, "à, ẹni yìí ò ní ẹ̀kọ́, à, bí a tí ń jẹun." Ẹni ó wípé ìta ènìyàn gbogbo má ṣe yànmọ̀yán kí wọ́n sì gbé ilé bí náà kò dára rárá. A ń gbé àwọn ìwà yìí, ìwà tí ó dára ní, tí ó sì yẹ ọmọlúwàbí.

Ṣé o ti lọ sí òde rí? Àlọ́pọ̀ ìgbà ni mò ń lọ sí òde, àmọ́ ẹnu mẹ́ta yìí ni mò ń kan dúró kò lè kó sí òde tí mò ń lọ. Ṣé bí á kí n kẹjáde lé, mo fẹ́ lọ kí ọ̀rẹ́, mi ò ní ibi kankan tó tí mò ń lọ, kò sí ẹni tó ń pè mi jáde. Miì sì ń ṣéèyàn kan tó máa ń ya ìnáwó àbóde káàkiri tẹ́lẹ̀ pẹ́lẹ́ là má ń lọ sí ówàńbẹ̀ ní ọjọ́ Sátidé Sátidé, àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ilé ni mò ń jókòó sí, mi ò jáde lọ púpọ̀.

Kí ni ò ń ṣe nígbà tí àlejò bá dé? Aá toba jẹ wípé, orí tí àlejò mo ti mọ̀ pé mo kí ń dáná kalẹ̀ fún àlejò kí ó tó dé. Eh, àkọ́kọ́ náà, a bá àlejò kalẹ̀, máa gbà wọ́n sínú ilé, àní ká àlejò kó máa bá wọn gbẹ́ òrùn wọn. Èyí tó á bèrè fún ohun tuntun, a á fún wọn ní ńkan tuntun mú náà, kí wọ́n kọ́kọ́ fi ara wọn fi balẹ̀. Bẹ́ẹ̀ ni a leè ṣí fáànù àbí tẹlifíṣàn fún wọn kí wọ́n máa wò ó náà. Lẹ́yìn tí a bá ń dáná lọ wípé, àh! Àlejò ti dé, wọ́n bọ̀ fún wọn ní oúnjẹ, a gbọ́ sí àlejò, a gbọ́ sí ìtọ́jú. Ẹni tó wà kí wá sí ilé ìyẹn ní àlejò ohun tó, ó sì mọ̀ nígbà wa ní àkókò àká sì ká sí méjì. A mọ̀ pé àlejò wa tí ń bọ̀ láti lè ṣe ìmúra wa kalẹ̀ lẹ̀. Ohun ni tí a bá ṣe gbogbo ìmúra kalẹ̀ tí á ṣe bẹ́ẹ̀ ni.

Bawoni ìbáṣepọ̀ re pẹ̀lú olórí iṣẹ́ re, gẹ́gẹ́ bi, nibi iṣẹ́ mi o emi o ṣe eeyankan ti o súnmọ́ olórí iṣẹ́ mi púpọ̀ olórí iṣe lápẹ́, ko ń ṣe ọ̀rẹ́, èmi sì ń bá wọn súnmọ́ kí èeyan máa lọ kó sí ara, àmọ́ èmi ní nífẹ̀ẹ́ wọn, mo sì ń bọ̀wọ̀ fún wọn. Láro laarọ tí n bàá rí wọn, màá kí wọn, máa tẹríba gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n kọ́ ni iléèrè. Nítorí ọ̀gá ni a pe wọn náà olórí si ni wọn a o fún wọn ni ọwọ ti o tọ si wọn ti won ba rán mi niṣẹ́, màá ṣe iṣẹ́ náà, màá rí pé mo ṣe iṣẹ́ náà dáadáa. Mi ò ní jẹ́ kí ìbáṣepọ̀ iṣẹ́ àti kíní kà fi kó síra wa lára. A le pàdé nibo mi ti o ti o ṣe iṣẹ́ o, àwọn ti o ba ti di ibi iṣẹ́. A ṣe iṣẹ́, business is business.

Ṣé o máa ń rántí àlá rẹ? Ẹ bẹ́ẹ̀ ni, mo máa ń rántí ọ̀pọ̀ nínú àwọn àlá mi. Ko si ba àwọn àlá mi mo ma n rántí ba mi, è a mọ ọ̀pọ̀ nínú àlá mi mo ma n rántí dáadáa, tí ó mọ́lẹ̀ tí ó ye mi yéké pé nǹkan tí mo rí léèrí, ǹkan tí ó sì túmọ̀ sí ilé iye ní ojú ayé, màá mọ́wá rántí àlá mi. Kò bá to jẹ pé bóyá mo le gbàgbé àlà mí kí nkán ko kàn ṣẹlẹ̀ lójú ayé o kàn mumi rántí pé "ah, mo ri nkan yi ni ojú òrun ni alẹ́ to kọjá o." Bẹ́ẹ̀ ni, èmi mo máa ń rántí àlá mi.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbékalẹ̀ iṣẹ́ lẹ́yìn, ka ní pé boya bí oṣù mẹ́ta sẹ́yìn nigbá ti mo ṣi mọ nlọ ṣi iṣẹ́ ọ́fíìsì, o ní bi ti máa ṣe ìgbékalẹ̀ iṣẹ́ ní àárọ̀ làárọ̀ Monday. Bẹ́ẹ̀ ni emi ò sì ṣe ìgbékalẹ̀ iṣẹ́ mi ní bi weekend kí n tó dé ibi iṣẹ́. Mo ti mọ̀ pé, n kan tí mo ṣe ní ọ̀sẹ̀ tó kọjá, a jẹ̀ kí àwọn èèyàn mọ̀. Onikaluku ní ó ṣe presentation ní ibi iṣẹ́, èmi máa ń kọ ṣe ìgbékalẹ̀ iṣẹ́ mikalẹ bi ma ṣe sọ bi ma ṣe ṣalaye fún àwọn ènìyàn ki o le ye wọn.

Sọ fún wa nípa ìgbéyàwó tí o lọ. Ìgbéyàwó tí mo lọ kẹ́yìn, a bíi ó ti to ọdún kan báyìí. Ìgbéyàwó ọ̀rẹ́ mi sì ni, ní ìlú Àkúrẹ́. Mo rántí ìgbà yẹn toni oun fẹ́ ṣe ìgbéyàwó ní oṣù kẹfà. A múra tẹ́lẹ̀ o, àmọ́ láàárín oṣù kan a ṣíṣe ìmúra. A mu aṣọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọkùnrin, a sì lọ ṣe, ah, ìbẹ. Àwọn àlejò sì wá àti ẹbí ọkọ láti ẹbí ìyàwó, àwọn ọ̀rẹ́ ọkọ àti ọ̀rẹ́ ìyàwó náà wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni.

Kí ni o máa sọ fún àlejò tí o wá láti ọjọ́ iwájú nípa òní? Àlejò tó wá láti ọjọ́ iwájú nípa òní náà ni pé, òní dára. Kò sí nǹkan tí mo fẹ́ sọ ju nǹkan tó ń ṣẹlẹ̀ lọ ní òní. Bẹ́ẹ̀ ni, nǹkan tí màá sọ fún un ni bí òde ayé ṣe rí ní òde òní, nǹkan tí àwọn èèyàn ń ṣe, irú ìwà tí àwọn èèyàn ń hù níìsín, bí àwọn èèyàn tí ó bá pàdé, irú nǹkan bẹ́ẹ̀ ni màá n sọ fún àlejò tó ti ọjọ́ iwájú wá. Kò má jẹ kí nǹkan tó bá rí kó yálẹ̀ nínú ipa nǹkan tí àwọn èèyàn bá ń ṣe tóri ma ti sọ fún un kalẹ̀.

Sọ fún wa nípa ṣíṣe ìkòkò amọ̀. Há! Nípa bí wọ́n ṣe ń ṣe ìkòkò amọ̀. Eh, tí wọ́n bá fẹ́ ṣe ìkòkò amọ̀, àwọn tí wọ́n kọ́ bọ́, tí wọ́n máa ń ṣe ìkòkò amọ̀. Àwọn náà ni àwọn tí wọ́n máa n ṣe iṣẹ́ amọ̀ àbí àwọn alágbẹ̀dẹ náà wà lára wọn. Eh, alákọ́kọ́ ná wọ́n máa wá amọ̀ tí wọ́n máa fi mọ kòkò náà. Lẹ́yìn náà, ó ní bí wọ́n ṣe máa n, sun wọ́n tí wọ́n ó fi iná tí wọ́n ó fi ràn-án lára kó baà le, kó baà le le lẹ́yìn tí wọ́n bá ti mọ amọ̀ yẹn sí irú shape tí wọ́n fẹ́ mọ ọ́ sí. Bẹ́ẹ̀ni nǹkan tí wọ́n fi ń ṣe amọ̀ leléyìí. Bí àwọn, bí èmi ṣe mọ̀ pé àwọn oníkòkò àwọn bí wọ́n ṣe máa ń mọ amọ̀ leléyìí.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ah, nípa ìkíni, ìyẹn ṣe àláàmú láá pe kiní ni àbí báwo? Oríṣìíríṣìí ni, àbí ṣe reminder la le sọ nípa ìkíni. Àmọ̀, èmi ṣà máa ń tan nǹkan tí lórí fóònù mi ṣá. Bóyá àkíni bóyá bí àláàmù ní àbí bí reminder. Bí mo fẹ́ ṣe nǹkan ní ago kan báyìí, mo ní ó yá. Mo ti jagun báyìí, bóyá rán mi létí o, mo lè tan lórí fóònù mi. Àbí bóyá sùn, mo fẹ́ jí lákòókò báyìí, mo lè sẹ́ẹ̀tì àlámú sí àkókò náà. Nǹkan tó ń rí ìwé mímọ́ tó jẹ́ nǹkan bí ìkíni lórí fóònù mi leléyì.

Lérò rẹ, báwo ni orin ìgbà yìí ṣe rí? Ah, orin ìgbà yìí ti, ti yàtọ̀ lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ni, ayé ìgbà kan ni a ń kọ orin oríṣiríṣi, orin ìbílẹ̀, orin àṣà, àṣẹ wa, orin fújì, orin jùjú, àpàlà. Àmá níìsín gbogbo àwọn yẹn àpàlà tá ń pè lórí fújì, orin jùjú yẹn gan-an. Wọ́n ti sọ di hip hop àti oríṣiríṣi díjì tí ó lè fi bíìtì oríṣiríṣi ṣe orin tí a ń pè ní orin fújì, orin jùjú yìí. Bẹ́ẹ̀ ni.

Sọ fún wa nípa gbígba àgbàlá ní àárọ̀. Ní àárọ̀ tí kaluku bá ti jí, ó ní kaluku ó tọ́jú ara rẹ, yóò tọ́jú ìwájú ilé rẹ̀. Àmọ́ ó ní àgbàlá tó je pé boya gbogbo wa la jọ ń gbà. Òó ní ẹni tí àgbàlá bá sunmọ́ ọ̀dọ̀ rẹ̀ náà ni ó gbà. Àgbàlá yìí jẹ́ ibi tí gbogbo wa ń gbà. Ó sì yẹ kó wà ní mímọ̀ kù. Ibe lá máa ń gba wọlé, ibi tí àgbàlá bá dúró sí, a mọ̀ ko ìdọ̀tì náà wọ inú yàrá, bíi inú ilé wa. So a máa ń gbà àgbàlá ní àárọ̀. Ó lè jẹ́ àwọn ọmọ ní o gbà, àwọn òbí lè máa ń ṣe siṣẹ́ àgbàlá. Àárọ̀ kùtùkùtù sì náà ni, lẹ́yìn tí a bá ti ṣe adua àárọ̀ tán bí i ago méje ni kaluku o bó sí iṣẹ́ ilé, ta sí gba àgbàlá.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi ni oṣù, eh, mi ò mọ Yorùbá púpọ̀. A lè sọ pé oṣù December ni. Eh, oṣù tó, oṣù kejìlá ọdún, oṣù tó kẹ́yìn nínú ọdún ni oṣù tí a bí èmi. Bẹ́ẹ̀, oṣù yìí jẹ́ oṣù tí wọ́n lè pè ní oṣù tí àwọn ọmọ ṣe àjọyọ̀, àwọn ọmọ December. Oṣù tí a bí Jésù náà ni oṣù Kérésìmesì ni, oṣù tí àwọn èèyàn máa ń ṣe ọdún, máa ń ṣe àjọyọ̀, wọ́n máa ń ṣe party oríṣìíríṣìí ni.

Sàlàyé bí o ṣe ń lọ sí ilé ìwòsàn. Ẹ̀, ilé ìwòsàn tí mo máa ń lọ, ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ilé ìwòsàn, àbí bẹ́ẹ̀ a lè sọ pé ó ti fẹ́ẹ̀ tó oṣù mẹ́fà tí mo ti dé ilé ìwòsàn kẹ́yìn torí mi ò ṣàìṣàn, mi ẹ̀ẹ̀kàn kan ni wón lọ fún àyẹ̀wò. Ẹ̀, ìgbà tí mo lọ sí ilé ìwòsàn náà kẹ́yìn bóyá, aládùúgbò mi kan ni mo lágbé lọ sí ibi ẹ̀gbà ti o rẹ wọ́n bẹ́ẹ̀, táa ṣe gbé o gbé ọjọ́ mẹ́ta ní ilé ìwòsàn. Ilé ìwòsàn yẹn ó sì jìnnà, yó na ṣèjẹ́ ṣe, ẹ̀ bá ti pé a gbọ̀kadà a lè lo bí, ẹ́ń, ìṣẹ́jú bú, ẹ́ẹ̀, ogún ìṣẹ́jú ogún dé ibẹ̀ bẹ́ẹ̀ ni.

Báwo ni o sì ń mọ̀ bóyá o lè rán ẹni un lọ́wọ́ tàbí kí o kọ́? Há! Ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tọ́jáẹ́ pé àwọn ẹni tí mo mọ̀ dáadáa, èmi máa ń ràn yẹn lọ́wọ́ ń gba mi. Eh, gẹ́gẹ́ bí i èèyàn tí mo mọ̀ pé ó lè lọ́kàn kí mi náà ni lò ń rán lọ́wọ́. Gbogbo àwọn ará ẹbí, ọ̀rẹ́ mi, mi ò yí, mo mọ̀, mi ṣaláì mọ̀ ran wọ́n lọ. Mo máa ń ràn wọ́n lọ́wọ́ ń gbogbo ìgbà. Àmọ́ tó jẹ́ pé ẹni tí mi ò mọ̀ rí, àti ràn yàn lọ́wọ́, ó mọ́ ń nira díẹ̀. Torí a à mọ irú ẹni táa fẹ́ ràn lọwọ́ eh, àwọn mìíràn lè sọ ìrànlọ́wọ́ yẹn, wọ́n le sọ di, eh, àìda, wọ́n lè sọ di nǹkan búburú mọ́, wọ́n lè sọ di àkóbá fún yán. Àmọ́ tí n bá ní ìkánú ẹni náà lọ́wọ́, há! Èmi ní ìrù lẹ̀ kan. Bẹ́ẹ̀ wọ́n ní, oní, olù, ehn, ọmọ onínúre àbí olóore òní jìn ṣòkòtò. Ọlọ́run rí pé mo fẹ́ rán ẹni náà lọ́wọ́, tẹ́ni yẹ́n báá rí pé ìkà lòún fẹ́ fi ṣe, yóò dá lé orí ẹni náà padà le.

Ṣé o fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè àà lọ́pọ̀lọ́pọ̀? Èmi fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè ayé tá wà yìí gan ti di ayé tí à ń lò oríṣiríṣi ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ayélujára, ẹ̀rọ ayárabíàṣá kò sí ẹni tí ó fẹ́ràn láti lò ẹ̀rọ ìgbésókè. Kò sí ilé tí ó yíko ìlò, kò sé má níni inú ilé torí ayé tá wà yìí gbogbo nkan tí a ń lò gan ti di ẹ̀rọ ìgbésókè. Kí Ọlọ́run kó ṣàánú wa ni. Eh bí ibi tí ayé ń lọ rè, gbogbo nkan ó fẹ́ di ẹ̀rọ ìgbésókè àti fẹ́ di ohun kan tí a fi ń jẹun tí a fi ń wẹ̀ gan, ẹ̀rọ ìgbésókè ni.

Báwo lérò rẹ, báwo ni àwọn ìkànnì ìbánisọ̀rọ̀ rẹ ṣe rí? Àwọn ìkànnì ìbánisọ̀rọ̀ mi tí a lè pè ní social media and telecommunication. Ní alákọ̀ọ́ ni màá ti lo fóònù mi ná. Àwọn channels àti media tí mo máa ń lò, WhatsApp, Instagram, TikTok, Facebook, gbogbo àwọn ìkànnì ìbánisọ̀rọ̀ mi bá ṣe rí leléyìí, mo sì máa ń lò wọ́n. Àwọn eléyìí tí a fi ń ṣe voice call, àwọn eléyìí tí a kàn máa chat lórí rẹ̀ lásán, ó sì lè tí a máa ń ṣe video call náà lórí rẹ̀. Gbogbo àwọn ìkànnì ìbánisọ̀rọ̀ yìí náà ni a lè fi bá ọ̀rẹ́, àwọn òbí, àwọn ara wa tó wà ní jìnàjìnà, ta lè fi bá wọn sọ̀rọ̀, ta lè rí ojú wọn, ta lè gbó ohùn wọn ìgbà tí a bá ríra wa lójúkojú.

Ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọdọọdún? Àh! Ìsinmi ọdọọdún kẹ̀? Alákọkọ náà, èmi ò ṣe ẹni tí ó ń ṣiṣẹ́ ọ́fíìsì tí, ẹ́ è, ìsinmi rẹ̀, eeyan kan ni ó determine ìsinmi mi. Rárá, èmi determine mi ìsinmi, bi mo se n sọ̀rọ̀ lọwọ ti n ba ní pé mi ò fẹ́ ṣe iṣẹ́ kankan, mo fẹ́ sinmi. Àh! Èmi ọwọ́ ara mi ló wà, torí náà èmi ò ní iye ọjọ́ tí mo lè, à, gbà fún ìsinmi ọdọọdún. Ìbẹ̀, aye ìgbà tó bá wù mí ni, torí àti ile lemi tí ń ṣiṣẹ́. Àkókò tó bá sì wù mí ní mo lè ṣiṣẹ́, àkókò tó bá wù mí náà ni mo lè sinmi.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ìgbà temi kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù ni ìgbà tí mo rìnrìn àjò lọ sí ilé ní bóyá oṣù tó kọjá. Iyẹn oṣù kẹjẹ bẹ́ẹ̀ ni ìgbà tí mo gun ọkọ̀ akẹ́rù. Ọkọ̀ yìí atẹru, àti ẹrù náà ni ò n kò wapọ̀ torí àwọn ènìyàn tí wọ́n ń lọ láti ìlú kan sí ibìkan, àti àwọn imi tan kò lọ náà, o le kó ẹrú wọn sí inú, ọkọ̀ náà. Ìgbà tí mo gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn re.

Sàlàyé bi o ṣe n lo àwòrán ilẹ? Ìgbà tí mo máa ń lo àwòrán ilé ni bóyá mo fẹ́ lọ kí èèyàn kan tí mi o wá mọ ojú ọ̀nà, kani mo ti di agbègbè ibẹ̀, ènìyen ó, nígbà tí máa ń share ní tábà ya ń lo Google Maps. Ẹni yẹn lè tan location tí wọ́n, wípé ibi tí àwọn wọ́n wà leleyii ó oyá. Èmi náà ó tan t'ọdọ mi pé ibi tí mò ń lọ leleyii, màá ti search ibi tí mò ń lọ. Te ẹni yẹn náà bá ti tan location wọn, máa máa tọ̀ ọ́ lọ. Bóyá o jẹ́ orí ọ̀kadà àbí inú mọ́tò mo wà, a máa máa tọ ibi tí àwòrán ilẹ̀ náà bá darí wa sí. Ó lè jẹ́ WhatsApp náà ni a lè share live location ka máa wò bi èmi náà ṣe ń bọ̀ àti ibi tí ẹni yen wà àbí ibi tí mò ń lọ. Bí àwa ṣe máa ń wò àwòrán ilẹ̀ leleyii.

Báwo ni o sì mọ ẹni tó lè gbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ kan? Ehn, ẹni tí mo lè gbẹ́kẹ̀lé, alakọkọ náà kò sí ẹnì fẹ́n tó sọ fún mi pé "à, óyá o lè gbẹ́kẹ̀lé mi, ò kí emi náà o wa dawọn lohun". Máa ti kọkọ wò ìwà àti ìṣe wọn. Ó ní àwọn ìdàwọ́ kan tí èèyàn máa fi ń test àwọn èèyàn láti mọ̀ bọya ẹni yìí ò ṣe gbẹ́kẹ̀lé. Ehn, ó ní àwọn ǹkan mi tí ó dá yin papọ̀ bọya bí ọ̀rọ̀ owó, a wò ìsesí àwọn èèyàn sí owó, a wò ìsesí àwọn èèyàn bọya wọ́n jẹ́ ẹni kan tó máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn, a wò ẹni tí bọya a lè fọ̀rọ̀ lọ tí ò ní lọ fi ọ̀rọ̀ rẹ́, tí ò sì ní lọ fi mọ̀ rojọ rẹ̀ lẹ́yìn. Àwọn mii tí wọn lè fi asiri pamọ́, àwọn iru àwọn èèyàn báyìí l'eyan o mọ pe, à iru àwọn èèyàn báyìí kò ṣe gbẹ́kẹ̀lé. Bi àwọn ẹni to jẹ wípé ti ọrọ owo ba da yin papọ̀ wọn ní gba ọ. Ẹ̀wọ̀n ni owó ló máa ń bo'jú ọrẹ̀ jẹ. Àwọn mìíràn wa to jẹ pé à tí wọ́n bá ti r'owo baii, à wọ̀n ṣe gbẹ́kẹ̀lé o. Àwọn mìíràn wa tojẹ pé ìwọ̀ èèyàn lè fi ọ̀rọ̀ pamọ́ sọ́ ọ wọn, bẹ́ẹ̀ ni. Iru àwọn èèyàn báyìí, wọ́n ò ṣe gbẹ́kẹ̀lé.

Ṣàlàyé ìgbésẹ̀ ní ìgbésẹ̀ bí o ṣe ń ṣe ohun tí o mọ dáadáa. Ẹ, iru emi bayi, mo kọ́ṣẹ́ owó ti n ba fẹ́ tẹ aṣọ, lakoko náà màá ti ní aṣọ tí mo fẹ́ tẹ. Màá ní ọ̀dà tí mo fẹ fi tẹ aṣọ náà bí i mo fẹ́ fi machine tẹ ni. Ka ní pé ọ̀dà mo fẹ́ fi tẹ, màá ti wọ ọ̀dà kalẹ̀, màá ti ṣe mẹ́ẹ̀sẹ́ kalẹ̀, màá ti expose nǹkan tí mo fẹ́ tẹ sórí rẹ̀. Màá gbé ọ̀dà, màá gbé mẹ́ẹ̀sẹ́ lórí orí aṣọ, màá wọ ọ̀dà lórí, màá rí pé ó jáde dáadáa, màá fi tẹ funfun pẹ̀lú àwọn táfìǹsì, màá gbé e lórí, màá fi ayàn máa fi tẹ, màá rí pé ó ti gbẹ, kí n tó bá ṣìní tẹ aṣọ lé lé.

Sọ fún wa nípa rínrìn ní aṣálẹ. Rínrìn ní aṣálẹ ó jẹ́ ǹkan tí ẹkankan tí mo máa ń ṣe. Káni mo jókòó lé látaarọ tití dalẹ. Ma fẹ rin jáde kí ǹkan lọ gbá tẹ́gùn ní àyíká àti àgbègbè mo lé rìn lọ sí ibi tí ó jìn diẹ kí ń tún rìn padà wá. Ìyẹn ibi tí mo sì ń lọ kò really ṣe ibi tó jìnnà, àdúgbò náà ni mo wà. Ẹ emi àti alabagbe mi a le jọ rin kadiri ka gbatẹgun kasi padà wa sile.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ẹ, bẹ́ẹ̀ ni, màá ń wọ ohun ọ̀ṣọ́. Ó ní oríṣiríṣi nǹkan tí a máa ń fi ṣe ọ̀ṣọ́ lára. Ma wọ aṣọ tán, o lè wọ chain le lórí, mo tún lè fi perfume sí ara, mo lè wọ, um, eyeglasses náà àbí spec láti fi rí pé à, ohun tí mo wọ̀ yẹn, mò ń fi ṣe ara mi ní ọ̀ṣọ́ ni. Aṣọ tí mo máa ń wọ̀ yẹn máa rí pé aṣọ tó ṣe mi ní ọ̀ṣọ́ ni gẹ́gẹ́ bí ẹyin ni. Bẹ́ẹ̀ ni, àwọn oríṣiríṣi ohun ọ̀ṣọ́ ni a ń wọ̀ sí ara.

Sọ èròjà oúnjẹ kan pẹ̀lú ìwọ̀n wọn. À, èròjà oúnjẹ tí emi mọ̀ nígbà ti mo fẹ́ dáná nisin àwọn èròjà tí màá nílò. Bí mó fẹ́ ṣe jọ̀lọ́fú ráìsì, màá nílò, ah, bí agolo ráìsì kan, o run wa dá lé lórí èèyàn mélòó tó fẹ́ jẹ́, ká ní a pọ̀ ní, ká ní a tóbi mẹ́rin sí márùn a lè jẹ́ abọ ráìsì kan tan, lẹ́ẹ̀ kan ná. Eh, mo lè sọ wípé, ah, a nílò ráìsì, a nílò òróró, a nílò magí, iyọ̀, epo, ah, ara epo sépò, a nílò, ah, ata, a nílò tomato paste náà bẹ́ẹ̀ láti fi ṣe oúnjẹ náà.

Sọ fún wa òwe kan tí ajeji kò ní lè yé. A! Èmi ò lè sọ ohun kan tí Adejì ò ní lè yé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gan, mi ò fi bẹ́ẹ̀ gbọ́ gbogbo òwe púpọ̀. Mo le máa sọ òwe kan kí mo ro pé a, Adejì ò ní lè yé. Àfi ẹ́ni tí ò bá ní ṣe ọmọ Yorùbá nìkan la lè pè ní Adejì. A lè sọ pé àwọn ọmọ Ígbò mìíràn tàbí àwọn Hausa mìíràn ni máa ń gbọ́ òwe Yorùbá. Bẹ́ẹ̀ ni tórí, a mọ iru ẹni tí wọ́n ń ṣe. Kò sí Adejì, mi ò sì ní òwe kan tí Adejì, ọmọ Yorùbá, wọn ò lè gbọ́.

Iṣẹ́ tí ó ń ṣe lójúmọ́ nígbà ìgbà mélòó? Ah, iṣẹ́ tí mò ń ṣe lójúmọ́, mo sọ atile le mi tí ń ṣiṣẹ́, mò ń ṣe oníṣẹ́ ọ́fíìsì, ó kó ó níye ìgbà kan tí mo le, ko èmi ni màá sọ wípé àí, ìyè ìgbà bái ni mo fẹ́ ṣe iṣẹ́ mi dàá bẹ́ẹ̀, atile le mi tí ń ṣiṣẹ́. Mo lè sọ pé bí i wákàtí méjì sí wákàtí mẹ́ta mo fẹ́ ṣe iṣẹ́ mi tàbí wákàtí kan mo fẹ́ lò fún iṣẹ́, èmi ni màá sọrú ìgbà mélòó tó máa gbà mí.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? À, èmi mọ bí a ti ń se oúnjẹ dáadáa, mo mọ bí wọ́n ti ń se oúnjẹ. Èmi sì le dáná, mo mọ bí wọ́n ti ń dáná, mo mọ bí a ti ń se oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Oúnjẹ tí mi ò bá le jẹ, ẹ, nìkan ni mi ò lè sè. Kò sí oúnjẹ tí mo jẹ rí tí mi ò lè sè. Ṣé rice ni, ṣé, àń, semo ni, ṣé ẹwà ni, ṣé spaghetti ni, ṣé noodles ni, ṣé iyán ni, ṣé àmàlà ni, ṣé ẹ̀bà ni, ṣe fùfú ni. Ẹ̀, kò sí oúnjẹ tí èmi le jẹ tí mi ò lè sè.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? É, gbogbo óó tó ń ta ọjà náà ni wọ́n rí dájú pé ọjà tí wọ́n ń tà ó dára. Èmi gẹ́gẹ́ bí ẹni kan tí máa ń ta ọjà, màá ríi pé ọjà tí mò ń tà kò ṣe àwọn ọjà tí ó ti expire àbí ọjà tí ó ti bàjẹ́ mo tó sórí igbá. Èmi ò ní fẹ́ kí àwọn oníbàárà mi kí wọ́n mọ complain. Gbogbo ẹni máa wò dáadáa wípé gbogbo ọjà tí wọ́n ń tà yi o, kò ṣi éyi tó ní àbàwọ́n nínú wọn àbí èyí tò ti bàjẹ́. Màá ríi pé gbogbo ẹni ó dára dáadáa. Èyí tò bá ṣi jẹ wípé kò dára, màá yọ kúrò lórí igbá bẹ́ẹ̀ ni.

Bí o bá lè jẹ́ ẹlòmíràn fún ọjọ́ kan, ta ni o máa jẹ́? Ẹ̀, láàkókò náà, èmi ò fẹ́ jẹ́ ẹlòmíràn rárá. Mo fẹ́ran ara mi. Àmọ́ tí mo bá ní àfààní láti jẹ́ ẹlòmíràn, ẹ̀, màá fẹ́ jẹ́ bi Dangote fún ọjọ́ kan, nítorí mo fẹ́ mọ àṣírí ọ̀rọ̀ rẹ̀, àti bí ó ṣe ń ní owó, bóyìí ṣe sì ń ní owó sí i. Màá fẹ́ kọ bí i ǹkan tí mo le ṣe kí mo lè fi lèmi náà lè ní owó láti fi ṣèlérí ọ̀rọ̀. Kí mo lè ní àwọn business tí, ẹ́ẹ́, yóò mọ̀ tán ní gbogbo àgbáyé.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ée bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Bẹ́ẹ̀ ni, mo máa n lo kọ̀ǹpútà mi, màá rí wípé ó ní àwọn nǹkan tí a ń pé ní software tí a máa ń lò lórí kọ̀ǹpútà, tí a rí pé kọ̀ǹpútà wa ó. Ó dúró dáadáa, ò un ṣiṣẹ́ dáadáa pé kò sí virus àbí kò sí ǹkan kan tí ó ń dá láàmú. Bẹ́ẹ̀ ni, tí màá lò ó nìyẹn. Lẹ́yìn ìgbà tí ń bá tún lọ tán màá rí pé mo gbe sí ibi tí omi ò tí ní dáàsí àbí ǹkan kan, ibi ìdọ̀tí tí ó lè kó wọnú rẹ̀. Màá rí i pé kò síbi tí, kò sí ibi tí èèyàn, máa gbé síbi tí ẹnikẹ́ni ò ní lè tẹ̀ wíwọ́n dé àbí kí wọ́n bá a jẹ́.

Kí ni o máa ń mu ọ rẹ́rìn? Eh, lọ́pọ̀ ìgbà tí mo bá ronú ìṣẹ̀lẹ̀ kan tó ti mú mi rẹ́rìn tẹ́lẹ̀, máa ronú ìwà tó bá kọjá sí ìyè mi, máa ronúpa rẹ̀ ohun tó lè fi rẹ́rìn. Eh, àmọ̀ máa wo àwọn ohun kí n pè ní skit àbí comedy lórí àwọn eh, ẹ̀rọ ayélujára, lórí social media, lórí fóònù. Àwọn fídíò mìíràn tí wá ń bẹ ti ó máa ń pani lẹ́rìn lọ́pọ̀lọpọ̀. Rárá olé ló máa ń mọ mí rẹ́rìn.

Báwo ni o ṣe ń lo aṣálẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ẹ́, à, lọ́pọ̀lọpọ̀ ìgbà èmi ò rí páde àwọn ọ̀rẹ́ ní alẹ́ otí ìlẹ̀ bàtí ṣu, à, gbogbo ọ̀rọ̀ tí a bá sọ, á mọ̀ sọ ní orí fóònù tí a bá dé ilé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà orí fóònù ni mo ti máa ń, à, bá àwọn, à, ọ̀rẹ́ mi bá ti máa ń sọ̀rọ̀, kò yé, àwọn ò yépa dé. Àfi to ba jẹ́ pé a ti wá lọ́dọ̀ ara wa láti ọwọ́ òsán sí ọwọ̀ ìrọ̀lẹ́, ẹ́, àmọ́ tí ó bá di bẹ́yẹ̀n, a kálukù o lọ ilé rẹ a lè mọ̀ sọ́rọ à tí à ń sọ̀lọ̀ lórí fóònù ń fún bí wákàtí kan, wákàtí méjì, wákàtí mẹ́rin, mẹ́ta lórí fóònù wa.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Èmi fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ. Bẹ́ẹ̀ni, ní gbogbo ọjọ́ tí mo bá jí, mo fẹ́ràn àti ríi wípé à mo jí sí ìmọ́lẹ̀ alààyè. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìmọ́lẹ̀ tí ó kọ́kọ́ máa ń tàn ní àárọ̀ kùtùkùtù ju ọwọ́ ìrọ̀lẹ́ lọ. Ìmọ́lẹ̀ òwúrọ̀, a ò lè fi wé ti ìrọ̀lẹ́, ti ìrọ̀lẹ́ gan yóò dàbí wípé bóyá ṣé ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ́ ni bẹ́ẹ̀ sì ni wípé nítorí wípé ilẹ̀ ti ń ṣú lọ.

Ṣàlàyé bí omi ṣe ń dé ilé. Ẹh ní ọ̀dọ̀ wa ní ilé tí à ń gbé. Omi tí à ń lo, omi bọ́rehole ni, omi páìpù ni, omi tápù ni. Ti won ti gbe borehole, won si faa gbogbo àwọn pipe wo inú ile bí omi ṣe ń dé ile inú dé ilé, wọn fa sí kitchen, wọn fa sí tọ́ílẹ́ẹ̀tì. Àwọn páìpù yẹn ló ń fa omi wọlé láti borehole, láti inú táǹkì, bí omi ṣe ń dé ilé lele yìí.

Sọ fún wa nípa oríkì. Há! Oríkì jẹ́ bí a ṣe sọ pé kí a máa yin èèyàn, máa ń kí oríkì ènìyàn pàtàkì pẹ́ ní àwùjọ. Àwọn yàrá àṣà ilẹ̀ Yorùbá ni. Tí wọ́n bá ní orúkọ, orúkọ wà, oríkì náà sì tún wà. Orúkọ ni orúkọ tí àwọn òbí sọ wá. Oríkì ni ǹkan tí wọ́n máa fí ń kí àwọn ẹlòmíràn, tí wọ́n bá fẹ́ kí orí wọn wú láti fi ṣe nǹkan àbí kí inú wọn kó túndùn kan fi jẹ́ kí a fi mọ torí pé àwọn tó ń jẹ́ èèyàn, lọ sí orúkọ tó ń jẹ́. Oríkì ni ǹkan tí wọ́n máa fí ń kí àwọn ènìyàn.

Sọ fún wa nípa jíjókòó sí ìta ní aṣálẹ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi kì í jókòó sí ìta ní, ẹ́, aṣálẹ́. Rárá, ẹ, àkan èmi lopin ìgbà tí mo bàá kan jáde síta, ti mo padé àwọn aládùúgbò mi níta. A kàn kí ra wa. Nípa bẹ àkan lè sáré jíròrò jẹ́ ká pa wa, ká pa ara wa lẹ́rìn-ín ní ìta. Àwa kì í jókòó sí ìta tí ilẹ̀ bá ti ṣú kalùkù mọ́ ń wà nínú ilé rẹ̀ ni. Ai pé jọ si'ta gbogbo ọrọ ti a ba fẹ sọ ko sí ní gbà wà ní àkókò púpọ̀ nítorí àwọn ẹ̀fọn gan lè wà níta nígbà míràn.

Níbo ni o ti ń ra oúnjẹ? Kí ló dé ìwẹ̀? Gbogbo ibi tí mo ti máa ń ra oúnjẹ, yàtọ̀ sí ilé oúnjẹ tí mo bá fẹ́ lọ ra oúnjẹ tí wọ́n ti sè ní ilé oúnjẹ. Nítorí mo máa ń ra oúnjẹ tútù tí a tiè, tí ì sè rárá lópọ̀lọpọ̀ ìgbà ní ẹ̀yìn oṣù, tí oṣù bá ti parí, a máa ń lọ sí ọjà ni. Ó ní ọjà tí a ti máa ń lọ ra oúnjẹ bẹ́ẹ̀. Ibè la ti ń ra oríṣiríṣi oúnjẹ, àwọn èròjà àti àwọn oúnjẹ tútù bí ìrẹsì, ẹ̀wà, iṣu, a máa ń rà ẹyin ni bẹ́ẹ̀ náà, à ń ra spáàgì, à ń ra gbogbo ẹ̀ ní ọjà. Àmọ́ tí oṣù ò bá ti parí tí nkankan nínú oúnjẹ tí a rà bá tán, a lè lọ sí sọ́ọ̀bù tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa ka lọ ràá níbẹ́ẹ̀.